Ah! Ọ̀nà tó ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí gan, ẹ. Ó máa ń fa súnkẹrẹ fà kẹrẹ, ẹ́, ní ọ̀nà, àbí ò rí ni? Ẹ̀, Jọlá, àbí ò rí ni? Ṣé ọ̀nà tó ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí kò di ẹ lọ́wọ́, àbí kò disturb ẹ? Wo, ó ti ń disturb mi. Ehén! Kítú gbagbẹ̀, ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ní ọwọ́ rẹ. Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́ rẹ? Nítorí tó tí ìròyìn tí o ń kọ òun ni ó máa, ó máa ṣe ìrànlọ́wọ́ fún ẹ o. Nísìn tí ọ̀gá bá dé láti ìrìnàjò tán tán ṣe, wọ́n máa béèrè ní ọwọ́ rẹ. Gẹ́gẹ́ bí alákọ̀wé ibi iṣẹ́, wọ́n máa béèrè ní ọwọ́ rẹ ìròyìn tí o kọ sílẹ̀ dè wọ́n. So tí o bá ti ń kọ ìròyìn níbi iṣẹ́ rẹ, bẹ̀rẹ̀ láti máa kọ́ o. Bẹ̀rẹ̀ láti máa kọ́ o torí ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì. Ẹ̀, ehén. Torí ẹni ẹni ẹ ó ti máa ń wá sí mi lọ́kàn láti béèrè ní ọwọ́ rẹ. Èní ni mo rántí láti béèrè ní ọwọ́ rẹ. Ṣé gbó, ọ̀rẹ́ mi?

Moyin, ó rí ni, woman tí a lọ sí ibi tí ó ti, tí ibi tí tọ́n ti ń joyè, ibi tó, ibi tí a lọ, níbi tí wọ́n ti ń jẹ oyè ní àná. Ó rí pé arábìnrin yẹn, Ọlọ́run, mo like ẹ̀, mo like tó ṣe máa ń gba gbogbo, tó ṣe máa ń gbé gbogbo, àárẹ̀, tó ṣe máa ń gbé àárẹ̀, tó ṣe, in fact tó ṣe ń sọ̀rọ̀, tó ṣe ń rìn, gbogbo ẹsẹ̀ tó ń gbé, a mo like ẹ̀ gan ni. Àbí o rí ni? Torí, torí tí woman náà tó ṣe máa ń, tí arábìnrin náà tó ṣe máa ń gbé àárẹ̀, òun ni ó fi fi, òun ni ó fi fún ní oyè yẹn kì í ṣe pé bóyá torí pé ó l'ówó bí i kò lówó. Báwo tí ẹ ni ó ṣe máa ń gba iyìn? Torí iyìn ìrìn yẹn ó da.

Ah! Kola, ò ti e rí ni fóònù tuntun tí wọ́n sọ pé ó máa jáde lẹ́nu jọ̀ mẹ́ta yìí. Àwóó, fóònù yẹn o wùn mí o. Ọlọ́run, fóònù yẹn ń wùn mí kí n tìẹ tó ra, kí n rà. Àmọ́, mo mọ̀ pé, ah! Kí n tó ra fóònù yẹn, Ọlọ́run má jẹ, Ọlọ́run má jẹ kí n dájọ. Àjọ ni mo máa fi, ówò àjọ ni mo máa fi ra fóònù yẹn. Èh, mo gbọ́ tí wọ́n sọ pé àwọn Samsung wọ́n fẹ́ ṣe, wọ́n fẹ́ jọ ní, fóònù, tuntun jáde. Ah! Fóònù yẹn, àmọ́, àmọ́ mo gbọ́ pé ọgọ́rùn-ún náírà ni wọ́n máa, ni ó lè fi ra o. Àbí kíni ìwọ rí? Eh, eh, Kola mo ti ẹ fẹ béèrè ní ọwọ́ rẹ̀ ni. Ṣé o máa ń tẹ ìkíni lórí fóònù rẹ? Tori mo mọ̀ pé mo gbọ́, àmọ́, àmọ́ mo pe mo gbọ́ ni o, mi ì mọ̀ bóyá ó tọ̀ ni àbí kí i ṣe ó tọ̀ o. Wọ́n ní pé ó dá kí èèyàn ma tẹ ìkíni lórí fóònù rẹ̀, á sọ gbogbo nǹkan, gbogbo àwọn nǹkan kí nǹkan tí fóònù rẹ̀ ni á sọ fún wọn. Àbí ṣe ó ti, ṣe ó ti dán wo rí?

Kọ́lá, jẹ́, eh, mo fẹ́ bèèrè gbogbo ǹkan. Ọ̀rọ̀ yẹn ó ti máa ń fò mí ní ọkàn. Mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, ṣe o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Torí ìrọ́lẹ́ ti òwúrọ̀ àárọ̀, àáwọ̀ ó da ọ, but àmọ́ tí bá ti rántí pé báyìí, áà, máa lọ síbi iṣẹ́ pé a máa jí ní olúwarẹ́ máa jí ní ago mẹ́rin àárọ̀ títí dí tí atleast ìṣàgo márùn-ún, a máa lọ síbi iṣẹ́. Àmọ́ ṣé o rí pé tí mo bá mọ̀ pé ọjọ́, ọ-ọ-ọ-ọ-ọjọ́, ọjọ́ tí kò sí ibi iṣẹ́, háà, mo máa ń sùn dáadáa, máa ń sùn dáadáa. Àmọ́ tí ìrọ̀lẹ́ yẹn, à, olúwarẹ́ mọ̀ pé tí ènìyàn bá lọ sí ilé, olúwarẹ́ máa lọ sinmi ni. Atleast a lọ sinmi, ẹ́ fún iṣẹ́ t'olúwarẹ́ ti ṣe látàárọ̀. Àmọ́ ìwọ, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, ṣe o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́?

Ọ̀rẹ́ mi, ẹ́, àbí o gbọ́ ni? Ọ̀rọ̀ yẹn ṣe mí ní kàyéfì gan-an ni ìgbà tí mo gbọ́. Mo gbọ́ pé wọ́n sọpẹ ẹni ọlá, pé ara ẹni ọlá ò yá. Mo ti pè é ní orí fóònù. Ìgbà tí mo pè é, wò ó, nígbà tó ṣe ń sọ̀rọ̀ ní orí fóònù, ah, àánú ẹ ṣe mí, àánú ẹ ṣe mí gan-an ni. Gbogbo wa la mọ̀ pé eniola kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré. Gbogbo wa la mọ̀ pé kò ń fi iṣẹ́ ṣeré rárá, rárá, rárá. Ó máa ma fò kiri ni pé, à, iṣẹ́ mi ò, iṣẹ́ mi ò, iṣẹ́ mi ò. Tá bá bèrè ní ọwọ́ rẹ̀ pé kí ló dé tó ń, tó fi ń, tó fi ń ṣe, tó fi ń mú iṣẹ́ ga, ga, ga, ga, ga, bá yìí, á sọ pé, à, ó mọ̀ pé òun, iṣẹ́ rẹ̀, iṣẹ́ yẹn òun lòun fi ń, fi ń, fi ń tọ́jú ara rẹ̀, òun lòun fi ń tọ́jú àwọn, àwọn ọmọ rẹ̀. Ọlọ́run, wò ó, ẹrú, ẹrú ọdọ, àánú ẹ ṣe mí. Mo ti ẹ̀ ń sọ pé bóyá tó bá ti di ẹnu jọ mẹ́ta yìí, tabá bá ti, bóyá ní ọjọ́, ní ọjọ́ Saturday, pé màá ti è lọ, màá lọ sí ilé rẹ̀, màá lọ bá, màá lọ bá, màá wò ó. Ìwọ náà, ó mọ̀ pé ìwọ náà mo ti máa ń sọ fún ẹ. Ó mọ̀ pé mo ti máa ń sọ fún ẹ, Ṣadé, ò kí ń gbọ́ràn. Ò kí ń gbọ́ràn. Mo sọ fún ẹ pé èmi iṣẹ́, èmi iṣẹ́, èm-- iṣẹ́ kì í ṣe òun, èmi ló jú ò o. Pé à ń sáré kiri, à ń sáré kiri pé tí a bá sa láìsí nísinsìnyí, tí a bá para rẹ pé tó bá para rẹ pẹ̀lú ibi iṣẹ́, àwọn ọmọ tó ń sọ pé ò ń sá, pé àwọn ọmọ mi, àwọn ọmọ mi, wọ́n á, wọ́n á, wọ́n á ṣe bí ayé wọn. Nǹkan tí àwa kò le ṣe pé òbí, òun ni pé ká tọ́jú àwọn ọmọ wa. Ka jẹ má jẹ ki wọn lákìnkankan. Gbogbo nǹkan tó bá wúlò ka fún wọn. Jọ̀ọ́, mo ti fẹ́ bèrè ní ọwọ́ rẹ ni torí pé mo mọ̀ pé o gbọ́. Tó bá, tó bá ti di ọ̀rọ̀ pé a lọ sí ilé ìwòsàn báyìí, o, kì í fẹ́ lọ. Nígbà wo ni o kẹ́yìn tó lọ rí, tó lọ rí dókítà rẹ nígbà wo ni o kẹ́yìn tí o lọ rí dókítà rẹ̀? Tó ṣeré èmi báyìí, mi kì í fi ń ṣeré o. At least ẹ̀ẹ̀kan ní, oṣù, mo máa ń lọ. At least, bó jẹ́, bó jẹ́ kí wọ́n tí ẹ bá mi ṣẹ́ àyẹ̀wò ara ni, mo máa ń lọ. Ó dáa o. Ó dáa o. Ko má lọ rí dókítà rẹ̀ torí èmi, iṣẹ́, iṣẹ́, iṣẹ́, iṣẹ́. Wó. Ọlọ́run ò ní jẹ́ ká wá ṣe ara wa o. Ka, ká ṣe ara wa léṣe o. Jọ̀ọ́ o. Ó ṣe pàtàkì kó lọ rí dókítà rẹ̀. Jọ̀ọ́, tí o ò bá kí ń lọ, a lọ o. Ṣèbí o rí, ṣèbí o rí ẹni ọlá, ṣèbí o rí ẹni ọlá nísinsìnyí? Ọlọ́run kó bá mi fún ní àlàáfíà ni. Kó Ọlọ́run bá mi fún ní ẹ̀mí gígùn, àtàtayò àti àlàáfíà ni. Gbogbo nǹkan tá ń tọ́ra fún, fún ni yen. Láàláàa, tá ń ṣe kiri níìsín, tí, tí ẹ, tí ẹ̀mí Olúwa ẹ, tí ẹ̀mí, tí ẹ̀mí olúwa ẹ níìsín tó bá gbọ̀n ṣẹlẹ̀ níìsín, ibi iṣẹ́, i, i, ibi iṣẹ́ á wá ẹlòmíì. Ibi iṣẹ́, ibi iṣẹ́ tó ń sá fún, wọ́n á wá ẹlòmíì wọ́n á fi replace rẹ. Ẹ́, wọ́n á wá ẹlòmíì wọ́n á fi rọ́pò rẹ ni o. Jọ̀ọ́, kó lọ. Bóyá ní ọ̀sẹ̀ yìí àbí ọ̀sẹ̀ tó ń bọ̀, kó lọ, kó lọ rí dókítà rẹ̀ torí ó ṣe pàtàkì. Ẹ̀hen, màá bèrè ní ọwọ́ rẹ ní, ní, ní oṣù tó ń bọ̀. Àbí kí ni oṣù tó ń bọ̀? Bí ó yá, ní ọ̀sẹ̀ tó ń bọ̀, màá bèrè ní ọwọ́ rẹ bóyá o lọ àbí ò lọ torí mo mọ̀ ẹ́.